Àwọn ọ̀nà tí mo máa ń gbà ran ìdílé mi lọ́wọ́ pẹ̀lú owó ni wípé, tí n bá kí lon pe, tí a bá wà ní, ẹ, ìgbà tí ó sì owó ní ọwọ́ wa tàbí tí mo bá bẹ̀re lo wo ni, màá rí dájú pé mo ṣend í owó sí wọn. Tí mo ò bá sì ní owó lọ́wọ́, ní kí nọ́ọ̀pì sọ fún wọ́n pé mi ò ní owó lọ́wọ́, a kọ́nu. Èkejì ni wípé tí emi náà bá ní owó lọ́wọ́, mo máa ra oúnjẹ sílé dáradára. To je pé oúnjẹ jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe koko. To je pe kódà eeyan o ba lowo lowo tounje ba wa ni ki lon pe tounje ba wa nile eeyan o mo je oúnjẹ lo ni àrá ǹkan tí mo máa ń rí pé mo rà sí ilé ni, nítorí pé kí ni, tí a bá ti ra oúnjẹ sílé, òǹkàlúkú ó mọ̀se kín ní, òǹkàlúkú ó mọ̀jẹ́un lọ ni. Níjo o ní, bí i ọ̀sẹ̀ tó kọjá lọ sẹ́yìn, ẹ̀ni kan tó jẹ́ boya bi àbúrò bàbá mi, ó bẹ̀re owó ní ọwọ́ mi, mo sọ fún wọn pé mi ò ní, màá si ni kiwọn fún mi ní àsìkò díẹ̀. Ìgbà tí mo sì ní, mo fi owó náà ránṣẹ́ sí wọn. Ara àwọn ọ̀nà tí mo máa ń gbà ran àwọn ìdílé mi lọ́wọ́ pẹ̀lú owó nù. Ìgbà tí mbá ní, màá rí pé mò ń pèsè fún wọn. Àmọ́ tí n bá ní, n sọ fún wọn pé mi ní, bó ṣe jẹ́ náà pẹ̀lú ọ̀rọ̀ ìrànlọ́wọ́ pẹ̀lú owó pẹ̀lú ìdílé èèyàn.